Nígbà tí a bá fẹ́ pèsè oúnjẹ, ó ṣe pàtàkì láti mọ iye èròjà tí a nílò àti ìwọ̀n wọn. A gbọdọ̀ kọ́kọ́ mọ ohun tí a fẹ́ sè, iye ènìyàn tí oúnjẹ náà máa tó, àti iye ìgbà tí wọ́n fẹ́ jẹ ẹ́. Bí àpẹẹrẹ, tí a bá fẹ́ ṣe jọ̀lọ́fú ráisì fún ènìyàn márùn-ún, wọ́n sì máa jẹ lẹ́ẹ̀mejì, a lè ṣírò iye ìrẹsì, epo, ata, tòmátì, àlùbọ́sà, àti ẹran tí yóò tò. Èyí máa ràn wá lọ́wọ́ láti máa ṣìnà owó ju ṣe bó ṣe yẹ lọ àti láti rí i dájú pé oúnjẹ náà tó gbogbo ènìyàn.

Ní àkókò òjò, ọ̀nà sábà máa ń di tútù àti rirẹ, pàápàá jùlọ ní àwọn ibi tí omi ti kún àwọn ọ̀nà tí kò dára déèdì ẹ̀rẹ̀. Èyí sì lè mú kí rínrin tàbí wíwa ọkọ̀ nira. Nígbà mí, omi lè ba àwọn ihò inú ọ̀nà, tí ó sì lè fa ìjàmbá. Nítorí náà àwọn ènìyàn maa n sora si, nígbà ti won ba n rin tàbí wa oko ni akoko ojo.

Láti ilé mi dé ọjà tó súnmọ́ mi, mo máa ń jáde láti ẹnù ọ̀nà ilé kí n sì tẹ̀síwájú ní ọ̀nà tó lọ sí ọjà. Mo máa kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé àti àwọn ilé ìtajà kéékèèké tó wà lójú ọ̀nà. Lẹ́yìn ìrìn díẹ̀, mo máa dé ọjà níbi tí mo ti le ra oúnjẹ, ẹ̀fọ́, èso àti àwọn ohun tí mo fẹ́ lò.

Mo fẹ́ràn láti gbọ́ orin tó ní ìró dúndún àti ọ̀rọ̀ tó ní ìtumọ̀. Mo máa ń gbádùn orin Afrobeat, orin ìbílẹ̀ Yorùbá, àti orin tó máa ń mú kí inú dùn. Mo tún fẹ́ràn orin tí mo lè gbọ́ nígbà tí mo bá ń ṣiṣẹ́ tàbí tí mo bá fẹ́ sinmi.

Bẹ́ẹ̀ni, mò fẹ́ràn jíjọ. Jíjọ máà ń jẹ́ kí inú dùn, ó sì jẹ́ ọ̀nà kan láti máà ṣe èré ìdáràyá. Mò máa ń gbádùn jíjọ sí orin tó ní ìró díndùn, pàápàá jùlọ Afrobeat àti òrin Yòrùbá lápàpọ̀ àti àwọn òrin fújì.

Mo rẹ́rìn láti ọpọ ọjọ sẹ́yìn, nígbàtí mo bá wà pẹ̀lú àwọn ọrẹ mi, a máa sọ àwọn àwàdà àti àwọn ohun tó máa ń mú wa rẹrin. Mo máa ń gbádùn irú àkókò bẹ nítorí pé o máa ń mú kí inú mi dùn ó sì jẹ kí n gbàgbé àwọn ìṣòro fún ìgbà díẹ̀. Pàápàá julọ nígbàtí a bá ṣe ǹkan dáadáa fún ara wa.

Mo máa ń lò àkókò lójú ọ̀nà nípa gbígbọ́ orin, bíi irú àwọn ibi tí o yí ká àti rí ronú nípa àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe nígbà tí mo bá dé ibi tí mo ń lọ. Bí ìrìnàjò bá gùn, mo máa ń lò àkókò náà láti sinmi díẹ̀ tàbí bá àwọn ènìyàn sọ̀rọ̀.

Ibùdó ọkọ̀ jẹ́ ibi tí àwọn ènìyàn ti máa ń dúró láti wọ ọkọ̀ tàbí sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Ní ibùdó ọkọ̀, àwọn ọkọ̀ bíi bọ́ọ̀sì, tákísí àti kéèké lè máa dúró láti gbé àwọn arìnrìn-àjò lọ sí oríṣìíríṣìí ibi. Ibùdó ọkọ̀ máa ń kún fún àwọn ènìyàn pàápàá ní òwúrọ̀ àti ìrọ̀lẹ́. Ó ṣe pàtàkì kí àwọn ènìyàn máa ṣọ́ra fún àwọn nǹkan wọn tí kí wọ́n sì tẹ̀lé àwọn òfin ìrìnàjò.

Òhìn èlò ìdáná tí ǹ kò lè ṣe láì sí ní ìkòkò. Ìkòkò ṣe pàtàkì gàn-àn nínú ìdáná nítòrí pé à lè lòó láti ṣe ìrẹsì, ọbẹ̀, ẹ̀wà àti oríṣiríṣi oúnjẹ. Mò máà ń rí pé ìkòkò tó dára máa ń jẹ́ kí ìdáná rọrùn ó sì tún máa ń jẹ́ kí oúnjẹ lè ṣe dáadáa.

Ní ẹ̀rù mi, ọ̀rẹ́ tòótọ́ ni ẹni tí ó dúró ti ẹni nígbà ayọ̀ àti ìṣòro, ó máa ń sọ òtítọ́ fún ẹ, ó sì máa ń bọ̀wọ̀ fún ẹ. Ọ̀rẹ́ tootọ kì í fi ọ́ sílẹ̀ nítorí pé ó dájú kọ ìṣòro, ó sì máa ń fẹ́ kí o ṣàṣeyọrí nínú ìgbésí ayé.

Mo máa sọ fún, mo máa sọ fún ọ̀dọ́ tó ń lọ sí ìlú ńlá pé kí ó ṣọ́ra, kí ó sì mọ ohun tí ó fẹ́ ṣe níbẹ̀. Ó, ó yẹ kí ó yàgo fún àwọn ọ̀rẹ́ búburú àti àwọn ibi tí kò bófin mu. Mo tún máa ń gbà á níyànjú pé kó kọ́ iṣẹ́ tàbí oyè kan, kó sì máa ṣètò owó rẹ̀ dáadáa ju gbogbo rẹ̀ lọ, kí ó má bá àwọn òbí tàbí ẹbí rẹ̀ sọ̀rọ̀ kí wọ́n lè mọ̀ pé ó wà ní àlàáfíà.

Mo máa ń fàá nígbà tí irun bá ti bẹ̀rẹ̀ sí pọ̀, tàbí tí mo bá fẹ́ kí ara mi mọ́ tónítóní. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣe é ní òwúrọ̀ kín tó bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ọjọ́ mi. Mo tún máa ń lo fáfẹ́ tàbí abẹfẹ́ tó mọ́ kí n lè yàgò fún ìfarapa sí àwọ̀ ara.

Mo máa ń gbáradì fún ọjọ́ gígùn nípa ṣíṣètò àwọn ohun tí mo máa nílò kí ọjọ́ náà tó bẹ̀rẹ̀. Mo máa ríi dájú pé mo ti jẹun, mo sì máa ń mu omi àti àwọn pàtàkì mìíràn lọ́wọ́. Mo tún máa ń wòye bí ìrìnàjò àti iṣẹ́ tí mo fẹ́ ṣe rí kí n lè pín àkókò mi dáadáa. Èyí máa ń jẹ́ kí ń máa rẹjú kí ọjọ́ náà sì lọ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo máa ń lò ó nígbà tí mo bá fẹ́ wẹ̀ tàbí lọ sí ibi tí omi wà bíi adágún omi tàbí etíkun. Mo máa ń yan aṣọ tó bá ara mú tó sì máa ń jẹ́ kí n lè rìn dáadáa àti léwẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ lọ sí ibi pàtàkì. Mo fẹ́ràn àwọn ohun ọ̀ṣọ́ tó rọrùn bíi ago, ẹ̀wọ́ tàbí òrùka. Mo máa ń yan ohun tó bá bá aṣọ mi mu tí kò sì pọ̀ ju ara lọ torí pé ọ̀ṣọ́ máa ń jẹ́ kí ènìyàn rẹwà síi.

Nii ero mi òtítọ́ inú tun mo si oun ti ènìyàn gbàgbọ́ tàbí oun to wa ni okan re geegee bi òtítọ́. Láì fi irọ́ wò ó, ó túnmọ̀ sí pé ènìyàn máa ń sọ ohun tó wà lọ́kàn rẹ̀, kò sì máa ṣe bí ẹni pé ó ń kàn yàtọ̀ sí ohun tó rò. Òtítọ́ inú ṣe pàtàkì nítorí pé ó ń kọ́ ìgbẹ́kẹ̀lé láàárín ènìyàn.

Ní agbègbè tiwa níbi báyìí, oúnjẹ tí a máa ń sábà se ní ọjọ́ àjọ̀dún, òun náà ni ìrẹsì àti àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì. Ó jẹ́ àwọn oúnjẹ tí ó gbajúmọ̀ jù lọ ní agbègbè wa níbí báyìí, ó sì jẹ́ oúnjẹ tí oníkálukú àwọn ènìyàn tí wọ́n mọ̀ jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀. Mo máa ń wo àmì tó wà lójú pópó, kì í sì ń dín ìyàrá kù níbi tí ó yẹ. Pàápàá nígbà tí mo bá ń wakọ̀ ní agbègbè tí ènìyàn pọ̀, èyí ń ràn mí lọ́wọ́ láti yàgò fún ìjàmbá àti láti jẹ́ kí gbogbo àwọn tó wà lójú pópó wà láìsí ewu.

Ìyá tó ṣẹ̀ṣẹ̀ bímọ nílò ìtọ́jú ìsinmi àti òúnjẹ tó dáà. Ó yẹ kí à rán-án lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ilé kí ó lè sinmi, kí à sì fún-un ní omi púpọ̀ àti oúnjẹ tó ní èròjà tó péyè. A tún gbọdọ̀ máa ṣàyẹ̀wò bí àrà rẹ̀ ṣe ń rí kí ó sì lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò lẹ́yìn ìbímọ bí ó bá ní ẹ̀jẹ̀ púpọ̀, ibà, ìròrà tó lè gan.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń ya àwòrán dáadáa. Mo máa ń ya àwòrán ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí mo jáde pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Mo máa ń ya àwòrán gidi gan. Àwòrán yíyà jẹ́ nǹkan tí mo fẹ́ràn nínú tó ń bẹ ní ara ǹkan tí mo fẹ́ràn jù.

Nọ́mbà fóònù tí mo mọ̀ lórí ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, pàápàá jùlọ nọ́mbà àwọn tí ó súnmọ̀ mi. Mo mọ̀ nọ́mbà àwọn èèyàn bi márùn-ún tí ó súnmọ̀ mi bí nọ́mbà ìyá mi, nọ́mbà bàbá mi, nọ́mbà àbúrò mi àti nọ́mbà àwọn ẹ̀gbọ́n mi, mo mọ̀ lórí.

Ó ní ìgbà kan ní ilé ẹ̀kọ́ tí mò ń lọ sí ilé ìwé, n kò sì ní owó mọ́tò mo sì ti rìn jìnnà sí ilé. Íbí tí mo ti ń lọ ó ti rẹ̀ mí mi ò kò lè tẹ̀síwájú mọ́ ni mo bá pàdé arákùnrin kan tí ó sì bá mi san owó ọ̀kadà mi láti ibi tí mo wà tití dé ilé ẹ̀kọ́. Ó sì fún mi ní owó mìíràn pé tí n bá ti ń padà bọ̀ pé kí n fi gbé ọ̀kadà.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà tọ́jú àwọn àwòrán mi. Àwọn àwòrán tó bá jẹ́ ti paper ti fọ́nrán tí a ti fọ̀ jáde, mo máa ń tọ́jú rẹ̀ sí ààyè tó jẹ pé omi tàbí ìdọ̀tí kò ní ti fọwọ́ kan. Ṣùgbọ́n àwọn àwòrán tí ó bá wà ní orí fóònù tàbí kọ̀m̀pútà mi, mo máa ń tọ́jú wọn sórí Google iCloud.

Iṣẹ́ tí ó nira jù fún mi, òun náà ni iṣẹ́ tí wọ́n bá gbé fún mi tó jẹ́ pé iṣẹ́ tí mi ò ṣe rí tàbí tí mi ò mọ̀ nípa rẹ̀ tí wọ́n bá gbé fún mi ní ibi iṣẹ́. Ṣùgbọ́n mo máa ń béèrè ni owó àwọn tó ti ṣe rí, ta bí àwọn tí won ní ọgbọ́n nípa rẹ̀, tàbí àwọn tán mo nípa rẹ̀ láti kọ́ mi.

Mo máa ń jẹun ní ìta ilé ní ọ̀pọ̀ ìgbà, pàápàá jùlọ ní ọjọ́ tí mo bá jáde kúrò nílé ní àárọ̀ kùtùkùtù tàbí tí mo lọ sí ilé ìwé tí mo pẹ dé. Mo máa ra oúnjẹ jẹ, ó máa ń tó ẹ̀ẹ̀mẹta ní àárín ọ̀sẹ̀ tàbí ẹ́ẹ̀mẹrin tí mo fi máa ra oúnjẹ jẹ níta.